Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú?

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà?

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan?

Kí ni o máa ń jẹ ní ọ̀sán?